Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá. Tí mo bá jí lòwúrò, mo máa rìn ìwọ̀n máìlì kan láti jẹ́ kí ara mi ko nà, ọ̀pọ̀ ìgbà. Mo fẹ́ràn kí ma kọrin, kí ma sáré lẹ́kọ̀ọ̀kan. Ọ̀pọ̀ ìgbà eré tí ara máa ń sá tí ó pọ̀, mo máa ń sá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, nítorí pé ọ̀pọ̀ ìgbà mi ò fẹ́ràn oúnjẹ tó pọ̀. Oúnjẹ tí ó máa yó mi kò kí ń pọ̀ rárá. Tí bá ní oúnjẹ tí ó ti pọ̀ jù tàbí tí mo rí wí pé ẹlòmíràn tí ó wà lọ́dọ̀ mi ò ní, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi dáadáa.

Tábìlì iṣẹ́ mi ó máa ń rí báyìí. Níwọ̀n ìgbà tó jẹ́ wípé aṣọ ni mo máa ń rán lọ́pọ̀ ìgbà, tábìlì iṣẹ́ mi máa ń kún fún bí ohun tí a fi ń gẹ aṣọ, aṣọ, ẹfun tí a fi ń ya ǹkan sára aṣọ. Bí tábìlì iṣẹ́ mi ṣe máa ń rí lọ́pọ̀ ìgbà nìyẹn, àyàfi ìgbà tó bá ti wá jẹ́ wípé bóyá mo ńfi tábìlì iṣẹ́ mi kàwé.

Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn kankan. Mi ò ní ẹranko ọ̀sìn. Nítòótò mo fẹ́ràn láti máa sin ajá àmọ́ ibi tí mo wà ní wákàtí yìí ò gbà mí láyè láti máa sin ajá nítorí ìdí èyí mi ò ní ẹranko ọ̀sìn kankan rárá, rárá. Mi ò sin ẹranko, mi ní ẹranko kankan tí mò ń sin lọ́wọ́ yìí.

Bẹ́ẹ̀ni mo ti lọ sí Agọ̀ rì, mo rántí níwòn gbàá bí ọdún mélòó kan sẹ́yìn tí bàbá mi ṣaláìsí, ìlú wa ní àgọ́ wa ni a lọ sin wọ́n sí. Nígbà tí àbúrò bàbá mi sì tún ṣe àpodà náà, ìlú wa ní àgọ́ náà la lọ sin wọ́n sí, ọ̀pọ̀ ìgbà ni mo ti lọ sí àgọ́. Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ́ rì dáadáa.

Rárá o, mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, nítorí pé ọ̀pọ̀ ìgbà àwọn tí ó máa ń ta oúnjẹ ní òpópónà wọn ò kí ń mú ìlera, wọ́n ò kí ń mu ní ọkọ́kódó. Èmi ò sì fẹ́ràn láti máa jẹ oúnjẹ tío ma máa dà mí láàmú. Ní ọ̀pọ̀ ìgbà mo fẹ́ràn láti wọ ilé ibi tí wọ́n ti ń dáná oúnjẹ ìgbàlódé láti ra oúnjẹ. Oúnjẹ òpópónà o mo mí lára rárá mi ò fẹ́ràn rẹ̀ bí ó ti wù kí ó mọ.

Bẹ́ẹ̀ ni, wọ́n ti lo etí fún mi láti ìgbà tí mo ti wà ní kékeré. Iho etí kan ni mo ní. Èmi ò fẹ́ràn láti tùlù etí mi nítorí pé mi ò lè faradà, ẹ, mi ò lè faradà bó ṣe máa ń dùnyàn. Eléétí wọ́n ti lo fún mi láti ìgbà tí mo ti wà ní kékeré, òun náà ló wà létí mi. Mo lu etí mi bẹ́ẹ̀ ni.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa jókòó sí ilẹ̀ ni fẹ̀reṣeré nínú ọkọ̀ òfurufú nítorí wípé ó máa ń jẹ́ kí n rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lókè nílẹ̀ ní gbogbo ibi. Ibẹ̀ ni mo fẹ́ràn jù nítorí pé mo máa ń rí gbogbo nǹkan bí ọkọ̀ òfurufú yìí bá ṣe ń lọ. Mo fẹ́ràn láti máa jókòó ní ilẹ̀ ìfẹ̀reṣeré nínú ọkọ̀ òfurufú. Kódà mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Ọ̀pọ̀ ìgbà nígbà tí mi ò bá ti ṣe irun, mo fẹ́ràn kí n máa fi fìlà bo irun mi. Nígbà mìíràn tí bá sì wọ ṣòkòtò bíi jíínì àti ẹwù tí mo fẹ́ràn, mo lè bọ̀ pé kí n fi fìlà sí i. Mo fẹ́ràn láti máa lo fìlà. Fìlà máa ń wùmí lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń dáàbò bo ojú ẹni, kò sì kí ń jẹ́ kí òórùn kí ó pààyan.

Orin tí mo fẹ́ràn jù lọ ni orin tàkasúfẹ̀ẹ́. Ní ọ̀pọ̀ ìgbà náà, mo tún fẹ́ràn orin ẹ̀mí torí pé orin ẹ̀mí a máa jẹ́ kí ènìyàn ní, kí ó máa jẹ́ kí ènìyàn ronú jinlẹ̀ ó sì máa jẹ́ kí orí ènìyàn kí ó wálẹ̀ nígbà tí inú ènìyàn bá bàjẹ́. Mo fẹ́ràn orin ẹ̀mí, bẹ́ẹ̀ni, mo fẹ́ràn orin ẹ̀mí gan.

Àkókò ti-- ọdún tí mo fẹ́ràn jù ni àkókò December. Nígbà tí a bí Jésù Kristi tí gbogbo ènìyàn ó máa máa fi oun gbogbo, ta máa máa fi nǹkan ránṣẹ́ sí ara wa, táwọn ènìyàn ó máa máa ra nǹkan. Àkókò yìí li mo fẹ́ràn jù ní àkókò ọdún nítorí pé gbogbo nǹkan máa ń yàtọ̀, inú àwa eyan máa ń dùn yàtọ̀. Mo fẹ́ràn December gan-an ni.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi pẹ̀lú ìfẹ́. Nibiti ìfẹ́ bá ti wà, iṣẹ́ a máa rọrùn àti ṣe. Mi ò kí ń kanra mọ́ wọn. Àyàfi tí wọ́n bá ṣe nǹkan tó yẹ kí n fi pariwo. Ìfẹ́, ìṣọ̀kan, òun ni mo fi máa ń darí àwọn òṣìṣẹ́ mi. A ò kí ń ní ìkùnsínú, mi ò fẹ́ràn ọ̀tẹ̀, mi ò fẹ́ràn ìkùnsínú. Àwọn náà dẹ́ ti mọ̀. A máa ń ṣiṣẹ́ wa ní ìfẹ́

Mo nífẹ̀ẹ́ sí bàtà tí ò bá ga púpọ̀. Ọ̀pọ̀ ìgbà mo nífẹ̀ẹ́ sí bàtà tí àwọn olóyìnbo máa ń pè ní sneakers. Àwọn bàtà tí bá ti máa wọ̀ tó máa jẹ́ kí n lè gbéra mi dáadáa. Mi ò fẹ́ràn bàtà tí ó máa jẹ́ kí ma ma gbọ̀n lórí ìrìn. Mo fẹ́ràn bàtà tó dúró dédé nítorí ìdí èyí ni mo kì í fi bẹ́ẹ̀ wọ bàtà tó ga. Bàtà pẹlẹbẹ tàbí sneakers ni mo fẹ́ràn láti máa wọ̀

Bẹ́ẹ̀ni o, mo ti ṣìna ri lọ́pọ̀ ìgbà nígbà tí mo ṣẹ̀ṣẹ̀, mo rántí nígbà tí mo lọ sí ìlú Èkó fún ìgbà àkọ́kọ́ tí mo fẹ́ lọ bá àbúrò ìyá mi, ibi tó yẹ kí n gba. Mo ṣìnà, mo máa-- mo tiẹ ti ṣìna lọ́pọ̀ ìgbà. Mo ti ṣìnà rí nílùú Osogbo, mo ti ṣìnà rí nílùú Èkó, kó dà nílùú Ìbàdàn, mo ti ṣìnà rí. Bẹ́ẹ̀ni, mo ti ṣìnà rí.

Ọjọ́ àìkú ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ nítorí pé ọjọ́ yìí jẹ́ ọjọ́ tí a kò ní lọ ibiṣẹ́. Ó máa jẹ́ ká lè sinmi yàtọ̀ sí wípé a máa lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà ká kọrin, ká dárayá. Bá padà dé ilé, a lè fi sinmi dáadáa. Ó yàtọ̀ nínú gbogbo ọjọ́ tó kù nínú ọ̀sẹ̀. Ọjọ́ àìkú ni mo nífẹ̀ẹ́ sí jùlọ. Mo fẹ́ràn ọjọ́ àìkú lọ́pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni, mo lè kọ̀wé pẹ̀lú ọwọ́, mo de máa ń kọ. Kò tẹ́sí mí ṣe ní kọ̀wé pẹ̀lú ọwọ́ nítorí pé iṣẹ́ aránṣọ tí mò ń ṣe, fashion design tí mò ń ṣe, ó di dandan kí n fi ọwọ́ kọ ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Ni ọ̀pọ̀ ìgbà bí mi ò tiẹ̀ kọ, mo ní mo máa nílò láti yà. So bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́.

Èmi ò mọ̀ bí a ti ń wẹ̀ oo ṣùgbọ́n mo fẹ́ràn láti mọ bí a ti ń wẹ̀. Nítorí ìdí èyí, mo ti lọ bá olùkọ́ tí ó máa kọ mí bí a ṣe ń wẹ̀. Ó pẹ̀lú àwọn ohun tí mo fẹ́ ṣe ní ọdún tí ó ń bọ̀ yìí. Mo máa kọ́ bí a ti ń wẹ̀. Màá le sọ pèlu igbo yà pé èmi náà mọ bí a ti ń wẹ̀. Mo máa kọ́

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nítorí iṣẹ́ tí mo yàn láàyò kò kí ń ṣe iṣẹ́ tí mo lè jókòó pé bi wákàtí báyìí ni mo fẹ́ lò. Nítorí ìdí èyí, ní ọ̀pọ̀ ìgbà tí bá ti rò wípé wákàtí kan ni mo máa fi ṣiṣẹ́ ó ṣe é ṣe kí ó tó wákàtí mẹ́ta sí mẹ́rin mo máa ṣiṣẹ́ ju wákàtí lọ dáadáa.

Bẹ́ẹ̀ni, gbogbo ìgbà tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bá ti gbé wá wípé kí n ṣe ìmúdójúìwọ̀n sọfitíwà rẹ̀ náà ni mo máa ṣe. Mo máa ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ dáadáa lọ́pọ̀ ìgbà tí wọ́n bá ti gbé wá wípé kí n ṣe, kí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kó lè ṣiṣẹ́ dáradára láìsí ìdíwọ̀ tàbí ìdènà.

Tí ìdènà ọkọ̀ bá ti wà ní ọ̀pọ̀ ìgbà, mo máa fẹ́ràn láti máa rìn kiri ní ibi tí mo bá wà kí n máa wo nǹkan tí mi o rírí tàbí kí ń máa wo bí àwọn ènìyàn ṣe ń ṣe oríṣiríṣi nǹkan. Bémi ṣe máa ń kojú ìdènà ọkọ̀ lọ́pọ̀ ìgbà nìyẹn, tí mi ò bá de lè dúró, màá tun wà ọkọ̀ mìíràn tí yóò gbé mi tó bá le jù.

Tí mo bá ti lajú lórí ibùsùn mi, mo máa kọ́kọ́ lajú sílẹ̀ kín tó dìde ráráárá. Nígbà tí ọpọlọ mi bá ti wá jí pé pé màá wá gbéra dìde, màá jókòó. Màá dẹ́sẹ̀tẹ̀lẹ̀ nítorí pé àwọn oníṣègùn òyìnbó sọ wípé ó dára kí a máa fi ẹsẹ̀ wa kanlẹ̀ kí a tó dìde dúró. Tí mo bá ti dẹ́sẹ̀tẹ̀lẹ̀ fún bí iwọn iṣẹ́jú díẹ̀, màá wá dìde dúró. Tín bá ti dìde, màá wá máa bá iṣẹ́ ọjọ́ náà lọ bó ṣe yẹ kó jẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ nítorí àwọn ènìyàn tí ó máa ń dédé mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti wo nǹkan tí ó wà nínú rẹ̀. Tí mi ò bá pa fáìlì mi pamọ́, àwọn ohun tí mo fi sínú rẹ̀, wọ́n yóò máa rẹ̀ wò. Nítorí ìdí èyí ni mo ṣe máa ń pa fáìlì mi pamọ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń pa fáìlì mi pamọ́ lọ́pọ̀ ìgbà.